Ṣé o fẹ́ran oúnjẹ tó ní ata? Ọmọ Yorùbá ni mí, nǹkan tó fi-- tí wọ́n fẹ́ dá Yorùbá mọ̀ ni pé a níìfẹ́ ata púpọ̀. Mo níìfẹ́ oúnjẹ tó bá ní ata dáadáa, àwọn-- ìfẹ́ àfẹ́ jù gan fẹ́ ẹ wọ̀. Mo níìfẹ́ oúnjẹ tó bá ní ata o. Ata ni wọ́n fi máa ń dá wa mọ̀. Hausa máa ń sọ pé-- ọ̀gá mi tó jẹ́ Hausa máa ń sọ pé ìfẹ́ ló máa pa àwọn Hausa, ata ló máa pa àwọn Yorùbá. Mo níìfẹ́ oúnjẹ tó bá ní ata. Mo rántí ìgbà tí mo travel lọ sí ilẹ̀ Hausa, mo wá jẹ oúnjẹ tí mo jẹ́ ń bẹ kò sá tá ń bẹ dáadáa. Ìgbà tí mo wá padà wálé ìyá mi wá ro, wá ro sèmó túwó kan fún mi, ti olo be. "Àá! Ọbe yẹn ní ata, ó ní ata, ó fẹ́ bomi láwọn."

Nígbà wo lórí ni o kẹ́yìn lọ wo eyín? Nigeria làwà, à lówó lọ́wọ́ nítorí ná à ń lọ bá dẹ́ntísì tì àbí, ẹ́ẹ́, àbí dọ́kítà tó máa ń tọ́jú eyín, à ń lọ bá wọn báyẹn. So ó ti pẹ́ mi lọ wo eyín mi rí, mo kò máa ń fọ́n lọjọjumọ ni mi lọ wo eyín mi rí.

Ṣé o máa ń wọ ìbọ̀wọ́? Èmi ò ń wọ ìbọ̀wọ́. Glove, obìnrin ló máa ń wọ ìbọ̀wọ́. Èmi ò ń wọ ìbọ̀wọ́. Mi ò ń wọ ìbọ̀wọ́. Mi ò ń wọ ìbọ̀wọ́. Obìnrin ló máa ń wọ ìbọ̀wọ́. Àtàwọn tó ń ṣiṣẹ́ ìlera, àwọn dókítà àbí nọ́ọ̀sì, àwọn náà máa ń wọ ìbọ̀wọ́. Nínú islam, obìnrin ló máa ń wọ ìbọ̀wọ́. Èmi ò ń wọ ìbọ̀wọ́, ń tèmi. Ọkùnrin ni mí, mi ò ń wọ ìbọ̀wọ́. Sẹ gbọ́, mii ń wọ ìbọ̀wọ́

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù lọ ni búrẹ́dì. Ìdí tí ó dẹ́ jẹ́ kí n fẹ́ràn rẹ̀ ni pé nígbà tí mo wà ní kékeré, mo máa ń bá ìyá bàbá mi kiri búrẹ́dì lọ sí àgọ́ fúlàní. Ó wá máa ń wù mí jẹ nígbà yẹn ṣùgbọ́n mi ò ní owó lọ́wọ́ tí màá fi rà. Mo wá pinnu lọ́kàn ara mi pé tí èmi náà bá ti èmi ná bá ti dàgbà tí bà ni owó lọ́wọ́, màá ma ra búrẹ́dì dáadáa. Àná tí mo gba bónọ̀sì níbi iṣẹ́ mi, mo ra búrẹ́dì méjì. Ó ṣì kù nu ilé gan báyi. Mo jẹ lálẹ́ lọ́sàn-án àná, mo jẹ lálẹ́ àná, mo jẹ láá ní òru. Ó ti kù tí màá jẹ lálẹ́ báyìí. Mo nífẹ̀ẹ́ búrẹ́dì gáàn ní. Lẹ́yìn náà ní jollof rice àti spag.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Òun tí mo máa ń gbọ́ ni wàsì torí pé mi ò ń gbọ́ orin. So tí màá ń ṣe ìrìn àjò lọ sí ìlú mi láti ìlú mi, mo máa ń gbọ́ wàsì títí tí màá ní gbogbo ìgbà tí mo wà nínú ọkọ̀ títí tí màá fi dé ibùdókọ̀ ni tí mo níbi tí mo ń lọ. Wàsì ni mo máa ń gbọ́, mi ò ń gbọ́ orin. Ẹ̀ṣé gan, wàsì ni mo máa ń gbọ́.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá jẹun? Ìyẹn mi table manner, bẹ́ẹ̀ ni mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Mìí mú, mìí mú láì, mìí nífẹ̀ẹ́ sí kí ń máa bá a yàn sọ̀rọ̀, mo máa ń dákẹ́ tí màá n jẹun ni. Bẹ́ẹ̀ ni tí n bá ń rántí dáadáa, mo máa ń dákẹ́ tí màá n jẹun ni. Ehn, bẹ́ẹ̀ ni. Mo ní ìwà tó dára nígbà tí màá n jẹun. Ohùn jẹ ti ó bá jẹ pé ọwọ lo yẹ kí n fi jẹ, màá fọwọ́ jẹ. Èyí tí ó bá dẹ yẹ kí n fi síbí jẹ, màá fi síbí jẹ.

Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Mi i ṣe ìwádìí wọn o, mi ò ṣe ìwádìí wọn because mi like ki máa tọ pinpin àmọ́ tí mo bá fẹ́, tí n bá, tí eeyan bá ti da tó mọ de rí pé ó need iṣẹ́, mo màá n ṣe ìrànlọ́wọ́ fún un láti ríṣẹ́. Nkan tí mo maá ń ṣe nìyẹn, èmi ò n ṣe ìwádìí àwọn alábáàṣiṣẹ́ pọ̀, èmi kọ́ l'ọ̀gá.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Mo máa ń tan ìkíni, gbogbo ìgbà tí mo bá fẹ́ bá ènìyàn sọ̀rọ̀ lórí WhatsApp mi ni mo máa ń ṣe ìkíni, mo máa ń ṣe ìkíni. Ó ní só mo máa ń tan kíni lórí fóònù mi, mo dẹ̀ máa ń ṣe méséjì náà tí mo bá rí ẹni tí mo bá fẹ́ bá sọ̀rọ̀ tí ó bá sí ní online, mo máa ń lọ ṣẹ̀lẹ̀ ìkíni si. So, ǹkan tó wá ń bẹ ni yẹ̀n, mo máa ń tan kíni lórí fóònù.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Èmi ò tájaa, mì i tája, mi ò miń ṣe ìtọ́jú ọjà, mi i tája. Ẹni tí ó bá ń tája ló máa ń ṣe ìtọ́jú ọjà. Mo máa ń rajà nì. Ọjà tí mo de ń tà tẹ́lẹ̀tẹ́lẹ̀ data ni, so kò nìdí kí n ṣe ìtọ́jú ẹ̀. Online náà ló wà kí n kan send ẹ sẹ̀ni to fẹ́ rà ni. Èmi ò ń ṣe ìtọ́jú ọjà o. Mi ò ń ṣe ìtọ́jú ọjà. Àmọ́ iṣẹ́ tí mò ń ṣe mo máa ń gbìyànjú láti ṣe dáadáa.

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Mo wà lórí Facebook, mo wà lórí X àbí Twitter, mo wà lórí Instagram, mo wà lórí LinkedIn, mo wà lórí WhatsApp, mo dẹ̀ wà lórííí Nairaland àti awapalava.com. Àwọn ojú òpó ayélujára tí mo wà nìyẹn. Mo wà lórí Telegram náà, mo wà lórí Telegram, mo wà lórí Discord, mo wà lórí, mo wà lórí èyi to pọ.

Orin wo ni o fẹ́ràn jù? Èmi ò ń gbọ́ orin o, mi ò ń gbọ́ orin. Èmi nífẹ̀ẹ́ orin, Mùsùlùmí ò gbọdọ̀ máa gbọ́ orin. Ẹni to n ba wọn gborin, yo wọ ina. Èmi ò ń gbọ́ orin ntèmi, ìn ni orin tí mo fẹ́ràn jù. Alkuranil Kareem ni mo nfẹ jù láti máa ka. Lẹ́yìn náà kí màá gbọ́ wáàsí àbí kí màá wo fídíò, orin ò dáa, kò dá kí èèyàn máa gbọ́ orin, èmi ò ń gbọ́ orin.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Dáadáa, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí Google Cloud. Gbogbo fáìlì mi ló fẹ́ wà lóri Google Cloud tán torí pé àì bá mọ̀ mo lè níń lọ rẹ̀ kí n lè mọ ibi tó wà. So mo máa ń fi wọn pamọ́ sórí Google, Google Drive mi. Ẹ̀hẹn. Bẹ́ẹ̀ ni mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud.

Ibo ni o fẹ́ lọ ìsinmi? Maldives mo fẹ́ lọ ìsinmi o, tẹ́ ba lè mú mi lọ Maldives inú mi máa dùn, tẹ́ ba lè sanwó mi. All paid, all expense paid trip to Maldives, màá nífẹ̀ẹ́ rẹ̀. Maldives mo fẹ́ lọ, mo like àwọn beaches tó wà ń bẹ àti àwọn, àwọn òkun tó wà ń bẹ, àwọn etí òkun àti, àti etí kun àti àwọn òkun tó wà ń bẹ mo nífẹ̀ẹ́ rẹ̀ dáadáa. Lẹ́yìn náà Norway, mo nífẹ̀ẹ́ Norway náà àti Greek, Greece, Santorini mo nífẹ̀ẹ́ rẹ̀.

Ṣé o máa ń mu òògùn lójoojúmọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń mu òògùn lójoojúmọ́, árá mi ò yà. So mo máa ń mu òògùn lójoojúmọ́? Mo máa ń mu láàárọ̀, mo dẹ̀ máa ń mu ní àṣálẹ́. Mo máa ń mu òògùn lójoojúmọ́. Amo òògùn oníkóró ni, kò ń ṣe òògùn ìbílẹ̀. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo máa ń mú òògùn ìbílẹ̀, àmo ní sin òògùn oníkóró, mo ń mú òògùn òyìnbó ni mò ń lọ, mo máa ń mu.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù lọ, òun ni lacasera. Mo nífẹ̀ẹ́ rẹ̀ gan. Mo ṣẹ̀ rà pa á pálí ẹ̀ kan lánàá ni. Ẹ̀hẹn, mo nífẹ̀ẹ́ lacasera gan. Lẹ́yìn náà mo nífẹ̀ẹ́ yogurt, Greek yogurt. Mo fẹ́ rà ámo'wo ẹ̀ wọ́n. So tí má ti ṣe gbéyawọ́ ni màá rà. Màá rà mẹ́ta Insha'Allah Rahman. Nǹkan tí mo nífẹ̀ẹ́ sí jù ní ọtí mímu.

Kí ni ó máa ń fún ọ ní ìtara níbi iṣẹ́? Ǹkan tó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ ni pé owó tí wọ́n san fún mi, mi ì fẹ́ kí ó jẹ́ owó tí mo gba láì ṣeṣẹ́ rẹ̀. So tí iṣẹ́ tí mo bá dẹ̀ n se bá dùn mọ́ mi, mo máa ń ní ìtara fún un. Gbogbo iṣẹ́ tí mo bá ṣe mó tiẹ̀ máa ń ní ìtara fún. Tí n bá ń bá èyàn sọ̀rọ̀ tí ó bá dá mi lóhùn, bóyá mò n bá customer sọ̀rọ̀ àbí ẹni tí ó fẹ́ bá wa táfà gbéṣẹ́ fún contractor wá sọ̀rọ̀ tí ó dáhùn, ó máa ń ka mi lára. So ara mi máa ń gba yágíyágí sí ibi iṣẹ́ dáadáa.

Ṣé o ní ní ètò láti fẹ́ ìṣe rẹ sí ìlú mìíràn? Tó ihiwò ẹ bá dá, tí ìlú mìíràn bá dẹ̀ dá, mo lè lọ sí ìlú mìíràn lọ máa ṣiṣẹ́ because nítorí pé mi ò fẹ́ láti máa gbé ilu mi gan se. Kò ní dá tí ibi tí eyan bàwá bà jìnnà, ìyì máa ń wà níbẹ̀, ẹ́ni tí eyan máa ri ní gbogbo ìgbà iyí máa ń wà níbẹ̀ fẹ́ni yẹn. Dàtọ̀ ṣeni to je pe ojojúmọ́ là ń rí kan, owó ẹni kan yìí ibẹ̀ ọ̀ún sábà máa ń pọ̀ dáadáa. So mo nífẹ̀ẹ́ láti gbéṣẹ mi sínú urun.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni pé mo máa ń dára mi lára ọ̀yà, mo máa ń sinmi, mo máa ń sinmi. Ǹkan tó ti wá ṣẹlẹ̀ ni pé iṣẹ́ tí mo ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a máa ń ní ìparí, ìsìnmi fún ìparí ọ̀sẹ̀ lọ́jọ́ Sunday. A máa ní ọ̀sẹ̀ yìí, ní oṣù yìí, wọ́n ní a fẹ́ máa ṣẹ, a máa ní láti máa, a máa nílò láti máa ṣiṣẹ́ lọ́jọ́ Sunday torí pé a máa ní ìsinmi gbọọrọ olọ́jọ́ mẹ́wàá láti on the fourteenth sí on the twenty-three. So a ń ṣẹ́ lọ́jọ́ ní ọjọ́ ìsinmi.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Mo máa ń kí àwọn ènìyàn pẹ̀lú, tó bá yẹ pé Mùsùlùmí ni wọ́n, màá kí wọ́n pé "Assalamualaikum". Tó bá yẹ pé wọ́n ṣe Mùsùlùmí, mo máa kí wọ́n pé "ẹ káàárọ̀", "ẹ káàsán", "good afternoon", "good morning" àti bá wọn, àti bá wọn bá wọn ni. Bí mo ṣe máa ń kí àwọn ènìyàn ni mo dé lè máa kí "hi", "hello", "how are you" nígbà mi. Ọ̀rẹ́ mi tí mo máa ń kí jù ni Ridwan, "assalamualaikum" mo dé ti máa ń kí. Ní gbogbo ìgbà tí mo bá ti fẹ́ bá a sọ̀rọ̀ lórí WhatsApp, màá ní "assalamualaikum brother".

Nígbà wo ni o kán ìgún ọkọ̀ akẹ́rù? Ní ọdún tó kọjá ni mo keyin gún, eh, ọkọ̀ akẹ́rù. Ó máa ń kóyè pè ni. Mo wà á ń lọ sí Abẹ́èrè, mo fẹ́ lọ gba ẹrù tẹni ọ̀rẹ́ mi bá mi ṣe ránṣẹ́ láti ìlú Èkó. Maruwa ti mo wà á ń gùn lọ, bó ti takú lójú ọ̀nà niyẹn. Mo wà á ń rẹ̀sẹ̀ lọ ní kí n lọ fi ye torí pé ọjọ́ ni, àkókò ni mo bá di, nu mo bá ṣiṣẹ́ pẹ̀lú. Mo wà á ní kí n máa fẹsẹ̀ rún lọ bí mo ṣe rí ọkọ̀ akẹ́rù kan tó ń lọ niyẹn. Mo ṣà bẹ̀ ẹ́ kó gbé mi, ó dẹ̀ gbé mi dé Abẹ́èrè àmọ́ kò gbé mi dé junction Abẹ́èrè tán.

Ṣé o fẹ́ràn kíkọrin? To bá ye pé orin Islam bí àwọn ewì Islam, ẹhẹ́n mo fẹ́ràn rẹ̀. Àmọ́ to ye pé orin àwọn ènìyàn ni tí ó ń ṣe orin Islam tí ó pọ̀ sí Islam ò faramọ́, èmi ò ní fẹ́ kí ń máa kọ́. So orin Islam kan tí mo ń kọ ọ́ ń isin, owó ni wọ́n kọ́ mi ìgbà tí, èmi de máa ń kọ ewì, mo máa ń kọ ewì, mo máa ń kọ ewì, mo máa ń kọ poem. So mo máa ń, gbogbo máa ń kọ orin Islam náà tó ń kọ́ wa ní ilé kéwú àti etí mo fúnra mi.

Nǹkan tó ye kí e só ni wípé ṣé o ti fún èèyàn ní ẹ̀jẹ̀ rí? Èmi ò tíì fún yàn ní ẹ̀jẹ̀ rí o. Àyà mi ńjà kí má lọ kó àìsàn ní bẹ́ níyẹn, so mí ń fún yàn lẹ̀jẹ̀ rí. Ó máa nífẹ̀ẹ́ sí láti fún yàn lẹ́jẹ̀ àmọ́ mi ò ní mú fún yàn lẹ̀jẹ̀ rí. Mi ò fún yàn lẹ̀jẹ̀ rí. Mi ò tíì fún yàn lẹ̀jẹ̀ rí. Ẹ̀hẹn, màá nífẹ̀ẹ́ síi àmọ́ èmi tíì fún yàn lẹ̀jẹ̀ rí. Mi tíì fún yàn lẹ̀jẹ̀ rí.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Èmi ò máa ta já, mi ò ṣe producer tó ń gbe ọjà jáde. Àwọn ọjà tuntun tó bá jáde, àwọn tó bá ń tọ́jà ni wọ́n máa tà fún yín. Nọ́ máa sọ ìgbà tó máa jáde, èmi ò ta já. So o mi o lè mọ̀ ìgbà? Tọjà tuntun ò jáde. Ọ̀rẹ́ mi tó n táa ẹyín iṣoju mí o ṣẹ kọjá ńsin ni ojojúmọ́ lajọ ń jáde. So tó bá jẹ́ oun lẹ ń bá sọ̀rọ̀ kò bá fún lé sí tò dáa.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jùlọ, ọjọ́ jimáà ni o? Ọjọ́ ọjọ́rú máà ni ọjọ́ ọdún ló jẹ́ fáàmù mùsùlùmí, so ọjọ́ ọdún ọ̀sẹ̀ ni mo nífẹ̀ẹ́ rẹ̀ gan-an nítorí pé mo máa ń wọ aṣọ tuntun. Aṣọ tó bá dà jinná aṣọ mi máa wọ̀ lọ Jummà, mo dẹ̀ máa fi tura sì ara, mo máa dẹ̀ tún dé fìlà àti bàtà tó le gbá. Ẹ̀hẹn! Ẹ̀hẹn! Íì kò papọ̀, ògbà nkán kán yẹn ló jẹ́ kí n nífẹ̀ẹ́ sí i, àti pé a máa ń lọ gbọ́ wàásì tó máa ṣẹwá làǹfààní.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Ojú, iru ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni tí ìgbà irú èyi to ń ṣele bayii, òórùn n ràn àmọ́ kò ta yẹ́rìyẹ́rì, kò tara, ẹhẹ́n, òun ni mo nífẹ̀ẹ́ sí jù. So àwọn nǹkan máa cool, cool weather, ẹhẹ́n, òun ni mo nífẹ̀ẹ́ sí jù. Ojo ò de máa ń rọ̀, tójo bá ń rọ̀, inú ilé la máa ń wà, network o n da. Àmọ́ tójú ọjọ́ tó òorun jáde tí ò tara, tójú ọjọ́ kan cool, mo máa ń nífẹ̀ẹ́ rẹ̀

Ṣé o fẹ́ràn wíwo àwọn irawọ̀? Rárá mi ò fẹ́ràn wíwo irawọ̀, mi ò ní ìfẹ́ sí. Kí ni mo máa wọ̀n sí? Nígbà tí mo ń ṣe, ẹ́, awakọ̀ ojú omi, sailor, mo ń ṣe sailor, èmi ò ní ìfẹ́ sí láti máa wọ̀n ẹran wọ̀, mi ò ní ìfẹ́ sí i. Àwọn mo like serious. Orúkọ ìná gíjẹ mi tẹ́lẹ̀ ni serious Ruslan, mo ní ìfẹ́ sí i.

Irú fóònù alágbèéká wo ni o ń lò? Fóònù alágbèéká tí mo ń lò ni Samsung Galaxy. A05. Mo lè fẹ́ ra àmì tuntun mi, tẹ́ẹ bá sanwó fún wa, máa fowó yẹn ra tuntun mi. Fóònù tí mo kọ́kọ́ lò láyé mi ni HTC. Ẹhẹ́n, lẹ́yìn náà mo lo Itel, lẹ́yìn náà mo lo s-- eh, Nokia, lẹ́yìn náà mo lo Coolpad, lẹ́yìn náà mo lo Huawei, lẹ́yìn náà mo lo kan, lẹ́yìn náà mo sábẹ́sì máa lo Samsung yìí. Samsung yìí ni tuntun, fóònù tuntun kejì tí mo máa lò tí màá já nínú pálí. Ẹhẹ́n.

Èdè wo ni o fẹ́ kọ́? Aaa èdè tí mo fẹ́ kọ́ pọ̀ o. Láàkọ́kọ́ náà mo fẹ́ kọ́ Lárúbáwá torí pé èdè Ísìláàmù ni èdè wa ni èdè àwọn mùsùlùmí ni. Lẹ́ẹ̀hin náà mo fẹ́ kọ́ èdè Hàúsá, lẹ́ẹ̀hin náà mo fẹ́ kọ́ èdè Faransé àti èdè Espanya àti èdè Chinese Mandarin àti Cantonese. Mejeeji ni mo fẹ́ kọ́, so èdè tí mo fẹ́ pọ̀ gan, tí mo fẹ́ kọ́ pọ̀

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá sùn? Te mi bá ti sùn lọ, òrun ti ya nìyen kí ń máa láàlá ló kú. Àmo kí n tó ro orun sùn, ah o máa ń lé o, màà kan kan máa yíká lórí bẹ́ẹ̀dì ni, lórí ibùsùn máa yíká yíká yíká yíká yíká títí to òórùn ó fi wá. Ẹhẹ̀n, bọ̀ ṣe ri nìyẹn.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́? Àkọ́kọ́ náà mi fẹ́ ọ̀gá mi ní ìfẹ́ sí ọ̀gá tó bá máa ń wo mo yàn. Ẹ̀hẹ́n, ṣó tí mo bá ní ìṣòro níbi iṣẹ́, màá wá ọ̀nà àbáyọ sí náà ni. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ibi iṣẹ́ tí mò ń ṣe wọ́n ní kí n máa wáyà wá sí orí platform wa, káwo eyan lè wa máa ka news ń bẹ. Gbogbo àwọn ọ̀rẹ́ tí mo ní mo fẹ́ sọ tán fún wọn pa. Àtàbùró mi oo, gbogbo wọn mo fẹ́ sọ fún pa tan, pé nípa platform yen kí wọ́n máa wò ó, kí wọ́n máa ka nǹkan bẹ́ẹ̀, kí wọ́n dẹ̀ máa post nǹkan sí i. So mo máa wá ọ̀nà àbáyọ sí náà ni.

Ṣé o jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni, Mùsùlùmí ni mí, máa ń jí ní kùtùkùtù láti lọ kírun, ṣùbhi tìí mó máa kírun tán, mo wa máa ń ṣe exercise pẹ̀lú kí máa stroll ki rí, kí n lọ stroll ki de, mo máa ń fi strolling yen ni mo máa ń fi ṣe azcar mi, nítorí pé tí mo bá padà lọ ní mo máa lọ sùn ni. So lọ́pọ̀ igba mo máa ń stroll ki rí ni, tí mo bá ti stroll rí tí mo bá fi ṣe azcar mi tán, máa padà wálé, mà á sùn, tí mo bá sùn bí i wákàtí kan, mà á jí padà. So eyan ti o máa ń jí ní kùtùkùtù ni mí.

Ṣé o ní irun gbọ̀n? Bẹ́ẹ̀ni, mo ní irun agbọ̀n. Irun agbọ̀n mi dàbí irun bàbá ayọ̀kẹ́. Àbi ọlowọ́ Mólì. Mo ní irun gbọ̀n. Ó wá láti ibi etí mi wá ṣ'agbọ̀n mi. Mo ní irun gbọ̀n. Ó dẹ dà kí n, mi dẹ̀ ń gé irun gbọ̀n mi, mi dẹ̀ ń trim e. Mo máa ń fi ilẹ̀ bọ́ ṣe wọ́n nítorí pé àná mi sọ sọ pé, "Ẹ̀h, fa sọ́ọ̀bù lè yà tí ẹ máa fi irun gbọ̀n ilẹ̀ kan máa wò." So Mùsùlùmí ni wọ́n máa ń tẹ̀lé súnná Nabi Sallallahu Alaihi Wasallam. Wọ́n máa ń fi irun gbọ̀n mí ilẹ̀.

Báwo ni bátìrì fóònù ẹ ṣe máa ń dúró? Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìgbà tí mo ṣe ra, ó máa ń dúró gan, àmọ́ nísinyii ó ti ń tètè ń já. Ẹ̀hẹn, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo lè lò fọ́jọ́ mi kán atàbọ̀ ní hundred percent ti n máa charge ẹ fún, àmọ́ nísinyii mo mú ní ninety seven percent, ó ti wá ni forty one percent, aago mẹ́wàá ló dẹ̀ ṣẹ́ lu So kò dá dáadáa mọ́ bí ti tẹ́lẹ̀, mo fẹ́ ra mí tuntun mi ni, kọ́ lọ́hun ṣowó.

Nígbà wo ni o kẹ́yìn kọ ìgbékalẹ̀ ìṣẹ́, iyẹn plan? Òní ni màá kọ, torí pé mò ni màá need láti ṣẹ̀ lẹ́sẹ̀ ọ̀gá mi lónìí. Òní ni màá kọ ìgbékalẹ̀ iṣẹ́ mi. Tí ọ̀sẹ̀ tó lọ, ọ̀sẹ̀ tó lọ, màá kọ lónìí. Ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ń kọ, lọ́jọ́ Sunday, Sunday náà mòde máa send ẹ́. Ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ń kọ. Màá kọ ìgbékalẹ̀ iṣẹ́ mi. Ẹ̀hẹn. Bóyá tàgò tí màá ti parí eléyìí tí mò ń ṣe, tó bá ti pé one million coin, màá lọ, màá fi eléyìí lẹ́, màá lọ ṣe àwon nǹkan mi tí mò nílò, tí mò nílò láti ṣe.

Báwo, nǹkan tó yẹ kẹ sọ ni pé báwo ni o ṣe máa ń gba owó lọ́wọ́ àwọn ènìyàn, tí máa ń níìdí owó, tí boyà mo nílò owó, mi ń dẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ni mo máa ń gba owó lówó àwọn ènìyàn, m máa ń wò ti ìpinnu pé láti ọ̀su yì lọ, te bá bí, ínṣha ààlà mi ni máa yá ọ́wo lọ́wọ́ anybody, màá máa manage e tí m bá ní, màá máa manage ẹ. So nǹkan tó wà bẹ́ẹ̀ nìyẹn, tí máa ń ní ìdí owó, tí máa ń nílò owó náà, mo máa ń gba owó àwọn ènìyàn, àmọ́ kò ju bẹ́ẹ̀ lọ.

Ṣé o máa ń ṣe ìmúdó- ìmúdójúìwọ̀n software rẹ? Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìmúdójúìwọ̀n rẹ̀. Nǹkan tí mo ṣẹ ló, ìgbà tí mo ra system laptop mi, mo update ẹ dé tí jẹ́ pé ó sọ fún mi pé kí n activate Windows. Ìgbà tí mo wá sọ fún ẹni tí mora lọ́wọ́ ẹ, ó ní ta ló ní kí n ṣe. Phone mi náà Samsung mi, mo ti fẹ́ update ẹ pa. Ètí ní newest update tí mo fẹ́ update, mi ò fẹ́ kó ba phone jẹ torí ẹ̀ ni mi ò ṣe tí update, mo máa ṣe ìmúdójúìwọ̀n software mi dáadáa.

Ṣé o fẹ́ fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìnín? Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ sí àlọ́ ọpajà. Ní ilẹ̀ Yorùbá a máa ń pe ní ìjàpá tí rókò, àlọ́ ìjàpá tí rókò ọkọ̀ ọyàn ni bó la máa ń pe é. Mo nífẹ̀ẹ́ rẹ̀ dáadáa. Mo yẹ gbá ní twenty twenty two tí mo sì ń kọ́ṣẹ́ lọ́wọ́, tí mo ń kọ́ àwọn oníṣẹ́, tí mò ń ṣe teacher lọ́wọ́, iṣẹ́ olùkọ́. Mo ra, mo ra ìwé kan fún àwọn ọmọ, ọmọ akẹ́kọ̀ọ́ mi. Ìwé àlọ́ al-apanilẹ́rìnín dé ni.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Ẹ̀fọ́ tí mo nífẹ̀ẹ́ sí jù ni ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ah! Tí wọ́n bá ti wáa ń run ẹja sínú ee àti pọ̀nmọ́, àti ẹran. Innalillahi wa innalillah raji'un. Ẹ fẹ́ pa mi níyen. Kí n wá rí àmàlà tí oo gbóná fẹlifẹli. Kai kai kai kai kai kai. Mo nífẹ̀ẹ́ rẹ̀ gan. Hmm. Ó dùn.

Ṣé o máa ń rántí ara rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àálà mi. Mo máa ń rántí àálà mi dáadáa, mo máa ń rántí àálà mi dáadáa. A mọ ààlà nínú Islam, tó bá dá, ànọ́bì SWS ní ká sọ fún ẹni tí a bá ní ìfẹ́ sí jù, tí ó bá dá kí a máa sọ fún ẹnìkankán, nǹkan tó wà ní bi àlá nìyẹn. So bó ṣe rí nìyẹn, mo máa ń rántí ààlà mi dáadáa. Mo dẹ̀ tí lá àlá tó dá, tó dùn, tó dá, tó dùn dáadáa-dáadáa.

Ṣé o ní káàdì iṣẹ́? Mi ní káàdì iṣẹ́ o. Iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ ilé ni, so kò need káàdì iṣẹ́. Bóyá tí n bá bẹ̀rẹ̀ iṣẹ́ ọ́fíìsì, ohun mọ̀ le need káàdì iṣẹ́, bọ̀ ní sì, àmọ́ ní sì, mi ò ní káàdì iṣẹ́, mi ò ní káàdì iṣẹ́. Káàdì tí mo ní, káàdì ATM mi ni, àti national ID card, àti voters card. Àwọn káàdì tí mo ní lọ́wọ́ nìyẹn.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Bí mo ṣe máa ń mú èrò, àwọn èrò tuntun wá ni pé tí mo bá rí nǹkan kan tó, tó ṣe mí ní kàyí fún, abi tó ṣe mí ní ẹ̀mà, mo máa ń try láti lò ó. Tí nǹkan kan bá dẹ ṣẹ̀lẹ̀, mo máa ń try láti lò ó láti, láti fi kọ èrò tuntun mi. Ehen, mo máa ń wò nǹkan tó ṣẹlẹ̀ ni mo fi wá èrò tuntun. Nǹkan tó ṣẹlẹ̀ ni.

Ṣé o fẹ́ran jíjọ? Ǹkan tó yẹ kí ẹ sọ ni pé ṣé o fẹ́ran ijó jíjọ. Èmi ò fẹ́ran ijó jíjọ. Ẹ̀hẹ́n, èmi o lè máa jọ́. Kò dára kí Mùsùlùmí máa jọ́. Ṣọ mí ò ń jọ́, mi ò ń jó pàápàá. Àmọ́ tí mo bá ní ìyàwó, ìyàwó mi lè jó fún mi, ní ijó tó bá ṣẹ́ríà mu. Ẹ̀hẹ́n, ìyẹn sì dà. Àbí mi gan-an mi lè máa jọ́ Mùsùlùmí ò ń jó.

Àwọn wo ni o fẹ́ràn jù? Àwọn tí mo fẹ́ràn jù ní ayé mi ni Allah Subhanahu wa Ta'ala, Ọlọ́run Ọba tọ́ dá mi, lẹ́yìn náà, Nabi Muhammad Sallallahu Alaihi Wasallam, lẹ́yìn náà, mo fẹ́ràn ìyá mi àti bàbá mi, àti àwọn àbúrò mi àti ẹ̀gbọ́n mi, àti gbogbo mọ̀lẹ́bí mi. Lẹ́yìn náà, mo fẹ́ràn ara mi. Ara mi mo fẹ́ràn jù ṣìkẹ̀ta. Lẹ́yìn náà, mo fẹ́ tò kalẹ̀ bẹ́ẹ̀.

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn láti máa wọ̀ lọ́ye kẹ́ ṣọ̀ọ́? Ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn láti máa wọ̀, oun nàa ni ìbọ̀sẹ̀ tí wọ́n máa ń fi owú ṣe. Oun ni mo fẹ́ràn láti máa wọ̀, mo nífẹ̀ẹ́ sí láti máa wọ̀. Mo máa ń wọ̀ tẹ́lẹ̀ dáadáa ṣùgbọ́n ìgbà tí owó ti tán, tí owó ti sá fẹ́rẹ̀ẹ́ dié lọ́wọ́ mi ni mi ti wọ̀ mọ́. Àmọ́ báyìí tí n bá ti lówó lọ́wó padà, màá padà ràá.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Nkan tí mó máa ń ṣe kí n tó lọ sùn ni pé mo máa ń ṣàwọn àádùrá ti Anọ s.a.w fi kọ́ wa. Màá kọkọ́ ṣe, màá dẹ ka àwọn surah to yẹ kí n ka. Then na, máa fọwọ́ bọ ara, gbogbo ara mi lẹ́ẹ̀mẹta, lẹ́yìn náà màá lọ sùn. Nkọ̀ tí mó máa ń ṣe kí n tó lọ sùn nìyẹn. Màá ṣàdúrà tó yẹ kí n ṣe. Mo dé notice pé àwọn athkar tó yẹ kí n ṣe ń rọ̀lẹ́ tí mi o bá ti ṣe, ó máa affect mi lóru.

Ṣé o ní aṣọ, aṣọ wíwẹ̀? Aṣọ wíwẹ̀ ni Towel àbí mo ní? Mo ní, mo ní mo ṣẹ̀ rà á ni. Ó dọ̀tí gan mo ṣẹ̀ẹ̀ fẹ́ fò ọ ní báì. Mo ní aṣọ wíwẹ̀ mo ṣe rà á ni. Mo rà á ní bí i à five thousand naira, ẹgbẹ̀run márùn-ún náírà ni mo rà á. So mo ní aṣọ wíwẹ̀. Àhń. Àmọ́ tí ẹ bá fẹ́ sọ aṣọ ìnura ni Towel kò ń ṣe aṣọ wíwẹ̀, aṣọ ìnura.